Bẹ́ẹ̀ni o, mo máa ń wo àwọn ètò tẹlifísàn, ṣùgbọ́n kò ṣe ojoojúmọ́. Tí n bá ti ní ǹkan tí mo fẹ́ ṣe tàbí tí mo bá fẹ́ sinmi ni mo máa ń wo àwọn ètò orí tẹlifísàn. Irú àwọn ètò tí mo máa ń wò ni àwọn ètò ìdárayá, ètò orin, ètò ìròyìn. Irú àwọn ètò tí mo máa ń wò ní orí tẹlifísàn nìyen.

Ó ti pẹ́ o. Yó ti tó oṣù mẹ́fà àbí márùn-ún báyìí tí mo ti gun ọkọ̀ akẹ́rù kẹ́yìn. Ọjọ́ tí mo gun kẹ́yìn ni ọjọ́ tí mo kó lọ sí ilé tí mo ṣẹ̀ṣẹ̀ gbà ní ǹkan bí i, à, oṣù mẹ́rin, márùn-ún, mẹ́fà sẹ́yìn.

Ọjọ́ Saturday ni mò máa ń fọ ọkọ̀ mi. Táyà yẹn máa ń fọ́ gbogbo inú rẹ̀. Ṣùgbọ́n láàrọ̀ láàrọ̀ ojoojúmọ́, màá kàn wọ́n omi sí ara ọkọ̀ mi, màá sì nùnú, màá fọ táyà rẹ̀ tó fi ń rìn, tó fi ń sáré. Lẹ́yìn èyí un, mo ti ṣetán, màá lọ sí ibi iṣẹ́. Ṣùgbọ́n ọjọ́ Saturday gangan ni mo máa ń fọ gbogbo inú ọkọ̀, màá tú gbogbo nǹkan tó wà ń bè. Yẹ́lẹyẹ̀lẹ́, màá gbọn gbogbo ẹnu, màá fọ, màá sì kó gbogbo rẹ̀ padà sí inú ọkọ̀.

Ìlànà ìpolówó mi tó ń ṣiṣẹ́ fún mi jù báyìí ni ọ̀rọ̀ ẹnu láti ọ̀dọ̀ àwọn tó ti bá mi tòwò pọ̀ rí, tó ti bá mi rajà rí, tó ti bá mi ṣiṣẹ́ rí. Ìgbà mí sì ni mo máa ń wo ọ̀nà mi tí mo tún lè fi ṣe ìpolówó. Mo máa ń lo Facebook, mà gbé àwọn nǹkan tí mò ń tà, àwọn nǹkan tí mò lè ṣe síbẹ̀. Orí WhatsApp, mo máa ń gbé àwọn nǹkan tí mò ń ṣe sí ibẹ̀ náà, mà gbe síbẹ̀ orí Instagram, orí TikTok. Ìgbà mí ìdẹ́ ni tí màá fẹ́ jẹ́ kí ìpolówó mi ko rin jìnnà. Mo máa ń ṣe YouTube and Facebook ad. Iyẹn ìpolówó ọjà tí màá sanwó fún Facebook sí, kí wọ́n bá mi po, kí wọ́n bá mi gbé gbogbo ìpolówó mi, kí wọ́n pín yẹ́lẹyẹ̀lẹ, káwọn èèyàn mó bá lè rí, kó ba lè, kó bá lè kan èèyàn púpọ̀ lára.

Ọwọ́ ọ̀tún gangan ni ọwọ́ tí mo mọ̀ ń lò jù, ṣùgbọ́n ó lá awon ǹkan tí mo lè ṣe pẹ̀lú ọ́wò sí. Ẹsẹ̀ ọ̀tún gangan ni ẹsẹ̀ tí mo mọ̀ ń lò jù, ṣùgbọ́n ó láàrún ǹkan tí mo lè ṣe pẹ̀lú ẹsẹ̀ ò sí.

Bẹ́ẹ̀ni mo ti lọ s'oderi dáadáa, ṣùgbọ́n o ti pẹ́, ò ti pẹ́ gan. Nkan nínú àwọn ìgbà tí mo lọ, mo rán tí pé a fẹ́ pa ẹ́mọ́ ní ọjọ́ náà. A ti dáná sun àwọn koríko tó wà ní agbègbè ibẹ́ ẹ̀. Àwa rí ẹ̀mọ́ yìí tó sá wọnú ihò, ba ṣe bẹ̀rẹ̀ sín n gbẹ́ níyen, bá ṣe bẹ̀rẹ̀ sí ní gbẹ́ níyẹ̀n. Ọlọ́run ló ní ejò nípa mi lọ́jọ́ yen. Mo wa t'ọwọ́ bọ, mo ṣá n t'ọwo bọ ihò, mò ń t'ọwo bọ ihò, mò ń t'ọwo bo iho yen pẹ̀lú ọwọ́ mi. Aṣé eejo lowa n be e. Ọlọ́run ní mi ò ní kú pé ejò o ní kò ní ṣá mi jẹ.

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni o. Mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ nítorí nǹkan, nǹkan oríṣiríṣi ló lè ṣẹlẹ̀ sí fáìlì mi tí n bá pa mó. Nǹkan náà kan tó lè ṣẹlẹ̀ ni pé àwọn tí ó yẹ kó wo fáìlì ni wọ́n o lò pé fáìlì tí ó mọ wò ó lè fa yẹpọ yánrin níbi iṣẹ́. Nǹkan tó tun máa ń wá ni bẹ́ ni pé ti eyan bá pa lẹ́mọ́ fáìlì eku lè jẹ́ omi lè dà síi tí n bá pa àwọn fáìlì mi máa ń kúrò lẹ́lẹ̀.

Ètò ìdárayá mi ò ga púpọ̀ nítorí oríṣiríṣi ìdárayá ni mo máa ń ṣe. Mo lè sáré, mo lè gbá bọ́ọ̀lù, mo lè gbá ẹyin orí kọnkéré. Mi ò lè gbá basketball ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tí mo ti kàkàlẹ̀ pe mo le ṣe yìí, tí bá gbájúmọ̀ dáadáa, ètò ìlera mi ti péye.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni mo fẹ́ràn jù? Mo fẹ́ràn ọjọ́ Friday nítorí ọjọ́ Friday ni iṣẹ́, iṣẹ́ ó tán fún ọ̀sẹ̀ yẹn. Iṣẹ́, iṣẹ́ kí iṣẹ́ tó bá wù kó wọlé lẹ́yìn ọjọ́ Friday, ó di ọ̀sẹ̀ tó ń bọ̀ kí a tó rí sí iṣẹ́ yìí. Lẹ́yìn Friday àní Saturday àti Sunday ta lè fi sinmi. Fún idi èyí, Friday ni mo like jù.

Rárá o, mi ò kí ń lọ sí ilé ìṣẹ̀mbáyé o. Rárá tí, rárá. Èmi ò lọ sí ìbẹ̀rí. Ìdí tí mi ò kí ń lọ sí ìbẹ̀ ní wí pé gbogbo nǹkan tó wà níbẹ̀ pátápátá lòdì sí ìgbàgbọ́ Krìstíẹ́nì tí mò ń jẹ́ ikan nínú àwọn ọmọlẹ́yìn, ọmọlẹ́yìn rẹ̀. Fún di èyí, mi ò fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé tàbí ilé ìṣẹ̀mbáyé, ko si nkankan tí mò wáa ń bẹ̀ yen.

Àmoyẹ ìgbà ni mo máa ń fọ ọwọ́ ní ojoojúmọ́. Bo ṣe wà yẹn, mo lè gbaniyanju láti fọ́ mi níìsín. Tí máa tún déta, tí mo kanra nǹkan tí máa dé, mo tún lè fọwọ́. Nítorí, àwọn kòkòrò tí èèyàn lè fojú rí tó yára pá yàn. Èèyàn mọ bí te yàn tí lè ríi rán pàdé wọn, àbí tí yàn tí lè kó wọn. Fún dí èyí, Amoyẹ ìgbà ni mo máa ń fọwọ́ lójoojúmọ́.

Rárá o, rárá o, mi ò kí ń mu Òògùn lójoojúmọ́ o. Kí èeyan máa mu Òògùn lójoojúmọ́ kò da, ara ló padà ń fa bọ sí. Kí èeyan máa mu òjo- òògùn lójoojúmọ́, ó máa n padà ń fa àìsàn tí àwọn olóyinbo ń pè ní kidney stones. Kò sì da, kò da lára- rára àti rárá. Fún ìdí èyí èmi ò kí ń mu Òògùn lójoojúmọ́. Tí ń bá mu Òògùn bóya ẹ̀kan lọ́dún, ìgbà míì ẹ̀kan lọ́dún méjì àbí i ọdún mẹ́ta, Ọ-Ọlọ́run fún mi ní àlàáfíà tó péye.

Ó ti pẹ́ tí mo ti lọ sí ilé ìwé kẹ́yìn. Ọdún, ọdún márùn-ún sẹ́yìn ni mo lọ sí ilé ìwé ìkàwé kẹ́yìn. Ọdún náà ni mo parí ilé ìwé yunifásítì. Èmi jáde ní University of Ilorin.

Irú kọ̀m̀pútà tí mo ní ní kọ̀m̀pútà alágbèéká. HP ni company tó ṣe kọ̀m̀pútà tí mo ń lò. Kọ̀m̀pútà yẹn jẹ́ irú kọ̀m̀pútà tẹ le tẹ ní ojú. Irú operating system tó wà nínú ẹ̀ ni Linux. Kọ̀m̀pútà mi ní eight gig RAM ó sì ní one hundred and eighty-six gig ROM tó jẹ́ SSD. Core i5 ni kọ̀m̀pútà tí mò ń lò.

Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn kí iyàrá mi kó tutù nini. Ìdí tí mo sì fẹ́ràn òtútù ni pé mi ò fẹ́ràn oru. Oru jẹ́ àrà ǹkan tí, tó máa, tó máa ń pò mi nínú pò. Oru jẹ́ ǹkan tó máa ń jẹ́ kí n, kí n wẹ lẹ́ẹ̀ẹ̀meẹ́wàá lójúmọ́. Ìdí èyí, òtútù ni mo fẹ́ràn.

Hmm, ǹkan pọ̀ tí mo máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́ pọ̀. Ǹkan àkọ́kọ́ jẹ́ pé mo máa ń tètè dé síbi iṣẹ́. Ẹ̀ẹ̀kejì, mo máa ń ṣiṣẹ́ gan, mo mọ iṣẹ́ mi n ṣe gan ni. Tí mo ba de ti ṣiṣẹ́ tán, iṣẹ́ tèmi tán fún ojúmọ́. Mo tún máa ń ran àwọn alabaasise po mipọ̀ mi, mo máa ń ràn wọ́n ní ọwọ́. Ẹ̀ẹ́lẹ̀keta ni pé mo tún wa máa ń kọ́ ǹkan tuntun láti fi tayọ̀. Mo máa ń kọ́ ǹkan tuntun. Èmi náà ni mo tún súnmọ́ ọ̀gá ju pẹ́kípẹ́kí nítorí gbogbo awon ǹkan tí mo ti ka kalẹ̀ yìí.

Rárá o, mi ò ní ètò ààbò kọ̀m̀pútà ṣùgbọ́n ǹkan tí mo mọ̀ mọ̀ ṣe ni. Nítorí lórí Windows operating system, èyàn o nílò ètò ààbò mọ́. Windows ti ṣe dé bí pé èèyàn o lè ṣàdédé kó ìkòkò kò. Ṣùgbọ́n èmi ò ti wá lo Windows operating system. Linux Ubuntu ni mò ń lò. Fún di èyí, mi ò ní di ètò ààbò. Lọ títí Linux ni bó ṣe ń dáàbò bo ara rẹ̀. Ìyẹ́n si ni mò ń lò.

Èmi máa ń fárùn mi ni, um, gbogbo ìparí ọ̀sẹ̀ fún èmi yen jẹ́ ọjọ́ Sátidé. Bẹ́ẹ̀ ni, ọjọ́ Sátidé ni mo máa ń fa irun mi. Ìgbà mìí wa to je pé màá kan fà irun gbon, màá sì sọ pé kí wọ́n bá mi yọ shape òrí. Ṣùgbọ́n tí màá fẹ́ fà irun gan gan, ó di, um, ìparí ọ̀sẹ̀, ọ̀sẹ̀ tó parí oṣù. Ìgbà tí mo máa ń fà irun tán nìyẹn.

Ibi tí mo ti máa ń ra nǹkan pé oríṣìríṣì, ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ ni, tó bá jẹ́ pé àwọn nǹkan bíi Bluetooth speaker, power bank àti àwọn nǹkan tó jọ mọ́ nǹkan fóònù, orí ìtàkùn ayélujára ni mo ti máa ń ra ìyẹn, iyen Íńtánẹ́ẹ̀tì, orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti máa ń ra ìyẹn. Màá ra àwọn kíní yẹn ní online. Ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn nǹkan bíi oúnjẹ ni ọjà ni mo ti lọ máa ń ra àwọn iyẹn. Ṣùgbọ́n tó bá tún wa jẹ́ àwọn nǹkan bíi ìfọṣọ, búrọ́ṣì, ifọ́ yín, àwọn nǹkan báyẹn súpámákẹ́ẹ̀tì mo máa ń lọ.

Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí, òun. Ọkọ̀ ojú irin ní Nàìjíríà kò dàbí ọkọ̀ ojú irin tí ó wà ní àwọn ìlú òkèèrè. Ọkọ̀ ojú irin ní orílè-èdè Nàìjíríà yìí, ó kò ń yá, kò ń yá rárìn. Rárá àti rárá, tí màá fẹ́ gùn ún, mo gbọdọ̀ ti sọ pé ọ̀sẹ̀ kan ni mo fẹ́ lò lójú ọ̀nà nítorí kò ń yára.

Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mo ti fi orúkọ sílẹ̀ ní ilé ìdárayá. Oríṣiríṣi nǹkan èèyàn lè ṣe ní ilé ìdárayá. Ẹ̀yàn lè sá eré, ẹ̀yàn sì lè gbé irin, ẹ̀yàn lè kọ́ bọ́nṣẹ̀ńjà ìṣe, ẹ̀yàn sì lè kọ́ bọ́nṣẹ̀ ń wẹ̀ nínú swimming pool.

Ọ̀nà pọ̀ tí mo fi máa ń darí àwọn òṣìṣẹ́ tó wà ní abẹ́ mi. Alákọ̀ọ́kọ́, ọ̀nà alákọ̀ọ́kọ́ ni pé mo máa ń gbé etí sí wọn lẹ́nu kí wọ́n fi bá à lé, bá mi sọ gbogbo nǹkan tí wọ́n bá nílò. Ẹlẹ́ẹ̀kejì, mo máa ń pín iṣẹ́ fún olúkálúkù wọn bí àgbára wọn bá ṣe mọ́. Ẹlẹ́ẹ̀kẹta, mo máa ń, mo máa ń pè wọ́n sí ìpàdé déédéé, mo máa ń pè wọ́n sí ìpàdé déédéé láti fi mọ ibi tí wọ́n bá iṣẹ́ dé kí gbogbo kájọ wà ní ojú kan náà.

Bẹ́ẹ̀ni o, mo màá n bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀. Ìdí sí ìre kí i ṣe gbogbo ìgbà ni mo máa ń bínú. Ìgbà mí wà tí ó ṣe pé eyàn wà ní inú ọkọ̀ táà ń rìnrìn àjò. Tí awakọ̀ bá ń sá eré jù, kò sí bí mi ò ṣe ní bínú, màá bínú. Kò sí ẹnibody tí ó ti fẹ́ kú, tó fẹ́ kú, èmi ò sì ti fẹ́ kú. Ẹlẹ́ẹ̀kejì, àwọn tó bá jókòó sí mi, tó bá ń fayé ni mí, tó bá ń ni mí lára, èmi máa ń bínú. Ẹlẹ́ẹ̀kẹta sì ni àwọn kan wà tí ó pé ìṣó ni ikùlà, wọ́n ń ṣóó, ìyẹn náà máa ń jẹ́ kí n bínú. Ẹlẹ́ẹ̀rin, àwọn tó máa ń, tó máa ń sun jarunpà lú yàn nínú ọkọ̀ tí gbogbo wa jọ wà. Gbogbo àwọn ìdí yìí ni mo fi máa ń bínú tí mo bá ti wà nínú ọkọ̀

Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni. Wọ́n máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Ìdí tí mo fi máa ń fún wọn ní owó àfikún ni àwọn won yìí: ìgbà míi wà tọ jẹ́ pé kí oṣù tó tán, owó oṣù wọn ti tán, wọ́n sì nílò owó láti fi ṣe rẹ́gí ní ibi isẹ́. Mo máa ń fún wọn ní owó nígbà yẹn. Ìgbà mii si wa tọ́ ba jẹ wipé wọ́n le need i owó kan fi sáré tú nnkan ṣe nínú ẹbí wọn kí wọ́n sì ní, "Ti wọ́n bá ti sáré wá bá mi." Bá yẹn, mo máa fún wọn ní owó. Ìgbà mii si wa to jẹ́ pé fúnra mí mọ̀ pé iṣẹ́ táwọn ẹni yi tí ṣe, à, iṣẹ́ tó, tó le ni. Máa kàn fún wọn lówó rán pé kí wọ́n fi dìra mú.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń fi yan àwọn alábáṣiṣẹ́ pọ̀. Àkọ́kọ́ ni ẹni tó ní ìran kan náà pẹ̀lú mi tí ìran iṣẹ́ mi yé yegi yegi. Ẹlẹ́kejì ni pé ẹni tí màá yàn láti jẹ alábáṣiṣẹ́ pọ̀ mi, ó gbọdọ̀ jẹ́ ẹni tí ó loòótọ́, ẹni tí ìwà rẹ̀ da, ẹni tó, ẹni tó ní ìwà tútù tí mo lè fi ọkàn tọ́, tí mo lè fi iṣẹ́ kalẹ̀ fún. Tí ó jẹ́ pé tí n bá sí ní ibi iṣẹ́ yóò le, yóò le dúró fún mi. Ẹni ẹlẹ́ẹ̀kẹta ni ẹni tó mọ̀, ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta ni ẹni tó mọ̀ iṣẹ́ rẹ̀ bí i, bí i iṣẹ́, ẹni tó mọ̀ iṣẹ́ rẹ̀ ṣe gan-an. Irú àwọn ọ̀nà tí mò ń gbà yàn àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi ni.

Ọ̀nà tó pọ̀ ni mo fi máa ń tọ́jú ara mi. Bí mo ṣe wá yìí, mi ò kí ń jẹ, ìjẹkújẹ̀, oúnjẹ tí mo máa ń jẹ oúnjẹ tí, tó mọ tónítóní ni. Mo sì máa ń tọ́jú ara mi, tí n bá ṣe, tí n bá gé irun, mo máa ń tọ́jú ara mi. Mo ti wá máa ń wẹ̀, mo máa ń wẹ̀ dáadáa, máa ń wẹ̀ tónítóní. Ma tún wá ń wọ aṣọ tó da, bàtà tó dá. Mo sì máa ń tètè sùn. Mo ń sinmi dáadáa nígbà tó yẹ kí ń sinmi. Mo sì tun máa ń gbàwẹ̀ nígbà t'óyẹ kí ń gbàwẹ̀. Mo máa ń jẹ èso lọ́pọ̀lọpọ̀. Mo máa ń ṣe eré ìdárayá. Gbogbo nǹkan tí mo fi ń tọ́jú ara mi ni ẹ ti rí yìí. Tí mo bá ti wẹ, eh, tùràrí mo máa ń fi ń, eh, ìpara gidi mo máa ń fi ń para. Gbogbo nǹkan tí mo máa ń fi ń tọ́jú ara mi ni àwọn yìí.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n sọfituweè mi, nítorí tí n bá ti ṣe yẹn, mò ń, mò ń síra mi sí àwọn alágàgégbé tó wà lórí, àm, ìtàkùn ayélujára. Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń gbà ṣe ìmúdójúìwọ̀n sọfituweè mi. Mo fi sí automatic, àm, update. Mo tún wà le lọ síbẹ̀ fúnra mi kí n, kí n ṣe ìmúdójúìwọ̀n. Automatic update yẹn tí n bá ti síbẹ̀, mo kàn, mo kàn ní lo láti jẹ́ kí, ẹ́, jẹ́ kí kọ̀mpútà mi kó, kó le, kó le lọ orí ìtàkùn ayélujára. Kọ̀mpútà fúnra rẹ̀ náà ni ó ṣe ìmúdójúìwọ̀n sọfituweè gbogbo tó bá wà níbẹ̀

Kí n tó lọ sùn, hm, nnkan tí mo máa ń ṣe àkọ́kọ́ máa wẹ. Tí mo bá ti wá wẹ̀ tán, màá ka bíbélì mi. Tí mo bá ti ka bíbélì tán, màá gbàdúrà. Tí mo bá ti wá gbàdúrà tán, màá wá wo àwọn ǹkan tí mo ní lórí kàlẹ́ńdà mi fún, erm, ọjọ́ kejì. Kí mo ṣe máa ń ṣe nìyẹn.

Ọ̀nà púpọ̀ ni màá ń gbọ́ èrò àwọn oníbàárà mi. Ṣùgbọ́n ẹyọ̀ kan tí mo mọ̀ tó máa ń ṣiṣẹ́ dáadáa dáadáa ni ọ̀rọ̀ ẹnu. Tí oníbàárà bá wá ra nǹkan lọ́wọ́ mi àbí tó bá dówó pọ̀ pẹ̀lú mi, mo máa ń bèèrè tá bá ti yọ̀ ṣe nǹkan tán, tá bá ti jọ dòwò pọ̀ tán, màá bèèrè nǹkan tó rò bóyá mo lè dínkù tàbí tí mo lè fi kún nǹkan tí mò ń ṣe lọ́wọ́ kí ó fi jẹ́ pé wọn ó túbọ̀ máa bá mi dòwò pọ̀. Yóò tún wà leè kan sí àwọn ẹlòmíràn kí wọ́n máa bá mi rajà bí kí wọ́n máa bá mi dá òwò pọ̀

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nílé ilé mi. Ìkan nínú àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní nílé ni ẹ̀rọ ọlọ́gbọ́n speaker, smart speaker, tẹlifíṣànù ọlọ́gbọ́n. Tẹlifíṣàn ọlọ́gbọ́n, èèyàn lè wo oríṣìíríṣìí, àm, oríṣìíríṣìí eré lórí rẹ̀, èèyàn lè wo oríṣìíríṣìí eré ìdárayá lórí rẹ̀. Ǹǹkan tí èèyàn kàn nílò náà ni kí tẹlifíṣàn náà kò lè lọ sí ìtàkùn ayélujára.

Bẹ́ẹ̀ni, ṣùgbọ́n kò ń ṣe. Ìgbà gbogbo ni wọ́n máa ń jẹun oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Oní, àwọn oníbàárà kan tó jẹ pé kí a tó lè súnmọ́ wọn, kí ẹ̀yin gba owó ọwọ́ wọn, ẹ̀yam gbudọ̀ lọ jẹun oúnjẹ ọ̀sán pẹ̀lú wọn. Irú àwọn oníbàárà tí wọ́n máa ń bá jẹ oúnjẹ ọ̀sán ni yen, oúnjẹ ọ̀sán ṣe pàtàkì láti rí irú àwọn oníbàárà kan mú.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa owó pamọ́. Ṣùgbọ́n lásìkò ìta àwẹ̀ yìí ní orílè-èdè yìí báyìí, ó ṣòro láti máa ń pa owó pamọ́. Ṣùgbọ́n mò ń gbé ìyànjú, mò ń gbé ìyànjú kí a máa pa owó pamọ́. Ó dáa fún ọjọ́ ọ̀la, ó sì tún dáa fún iṣẹ́. Kí ilé iṣẹ́ mọ́ ba à rí jẹrun àti parun.

Ẹ́n, bẹ́ẹ̀ni. Mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, ṣùgbọ́n kò ń ṣe nǹkan tí mo kúndùn, kò ń ṣe nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe dáadáa. Ó ní ojú nǹkan tí ó ṣẹlẹ̀ tí màá fi wá kọ lẹ́tà, tí màá fi rán èèyàn sí èèyàn. Tí ọmọ mi bá ṣẹ̀ ní ilé ìwé, mo lè kọ lẹ́tà kí n fún ìyàwó mi, kó lọ bá mi fún adarí school u àwọn ọmọ mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ran ata nínú oúnjẹ ṣùgbọ́n ata gbọdọ̀ jẹ́ níwọ̀n, eyẹn gbọdọ̀ jẹ́ ata níwọ̀n bá. Ata jẹ́ ǹkan tó ṣe pàtàkì nínú oúnjẹ fún ìlera tó péye ṣùgbọ́n kò gbọdọ̀ pọ̀ jù nínú oúnjẹ. Táta bá pọ̀ jù ó lè fa ọgbẹ́ inú, ọgbẹ́ inú ò sì ń ṣe àìsàn tó da kí ẹ̀mọ̀ bá fínra.

Bẹ́ẹ̀ni, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nítorí kó ṣe gbogbo ibi tí èèyàn fẹ́ lọ ni èèyàn máa mọ ọ̀nà àti dé bẹ̀. Èèyàn ó bèèrè ọ̀nà náà ni. Ìgbà mìíràn tó pé ma mọ àdúgbò tí mò ń lọ, ṣùgbọ́n mi ò mọ ọ̀nà àti dé ilé ye kan. Nítorí náà, mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Ṣùgbọ́n tí ẹ bá fẹ́ bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn èèyàn gan, èèyàn gbọdọ̀ mọ bí èèyàn ṣe sọ̀rọ̀ àti bí èèyàn ṣe gbé ọ̀rọ̀ kalẹ̀

Bẹ́ẹ̀ni mo ní irungbọ̀n, irungbọ̀n mi sì pọ̀, ṣùgbọ́n mi ò fẹ́ràn irungbọ̀n nítorí wàhálà tó wà nínú kí ẹ máa ń tọ́jú rè, èyàn ó máa ra ìpara, èyàn ó ra ọṣẹ, èyàn sì túú gbọ́dọ̀ máa ń lọ sí ibi tí ẹ́ ti gé irun lọ́sẹ̀ ọ̀sẹ̀, gbogbo ìnáwó yìí pọ̀. Ìdí temi ò ṣe ní ìfẹ́, tí mi ò ṣe fẹ́ràn láti máa ní irungbọ̀n nìyẹn. Mo ní, ṣùgbọ́n mi ò fẹ́ràn rè.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tó máa ń jí ní àárọ̀ kùtùkùtù. Mo máa ń jí ní ǹkan bí ago márùn-ún àárọ̀. Ìgbà yeni gangan ni ojú ọjọ́ tèmi ń bẹ̀rẹ̀. Mo sì máa ń jí ní àwọn òru náà láti gbàdúrà. Mo máa ń jí ní ago méjìlá, máa ń jí ní ago mẹ́ta òru, kí n tó wá jí ní ago márùn-ún àárọ̀ tí máa bẹ̀rẹ̀ ojú ọjọ́ tèmi.

Ó ti pẹ́ díẹ̀ ò, yí ó ti tó ọdún kan sí ọdún méjì tí, tí mo kọ gbé kalẹ̀ iṣẹ́ ẹnu ọjọ́ mẹ́ta yìí. Àwọn oníbàárà, àwọn oníbàárà ò pọ̀

Nígbà tí iṣẹ́ bá pọ̀, mo máa ń dijú mi kí n fi lè kojú mọ́ iṣẹ́ gidi gan. Mo máa ń di ọkàn pé kò sí nkankan tó fẹ́ ṣẹlẹ̀, màá ṣiṣẹ́ naa ni. Mo tun wá mọ́ fọkànbalẹ̀, mo máa ń farabalẹ̀ ní pé iṣẹ́ náà ni, èèyàn ò ní kú síbẹ̀

Tí n bá ń dúró de nǹkan, nǹkan pọ̀ tí mo le ṣe. Ìgbà mìíràn wà tí o jẹ pé ìwé ni màá máa ka. Ìgbà mìíràn wà tí o jẹ pé màá máa gbọ́ iwàásù. Igba miran wa ti o je wipe bibeli ni maa ma ka. Ìgbà mìíràn wà tí ẹ pé orin uniform mi ni. Màá máa gbọ́ títí, títí, ti nǹkan tí mò ń dúró de tí ó fi dé.

Ẹ̀ẹ̀mejì ni o, ẹ̀ẹ̀mejì ni mo máa ń fọ eyín ní ojoojúmọ́. Ṣùgbọ́n àwọn ọjọ́ kan wà te pé yóò ju ẹ̀ẹ̀mejì lọ. Ìdí ti mó fi sọ bẹ́ẹ̀ ní pé ó ní àwọn ìbí kan tí èèyàn ó lọ tí èèyàn ò tí jẹ, àwọn nǹkan tí ò yẹ kí èèyàn jẹ. Ní bá ti jẹ nǹkan tí ò yẹ kí èèyàn jẹ bayẹn, èèyàn gbọdọ̀ fọ eyín nú, kí ẹnu èèyàn má mọ, kó ma máa rùn.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkóríra sí oúnjẹ kan. Oúnjẹ, oúnjẹ ọ̀hún sì ni ẹ̀wà. Ẹ̀wà máa ń jẹ́ kí àyà ta mí. Àwọn olóyìnbó pé kíní yẹn ní heartburn. Ẹ̀wà máa ń jẹ́ kí ni nítorí, nítorí eléyìí mi ò, mi ò fẹ́ràn ẹ̀wà. Mo, mo, mo ní ìkóríra sí oúnjẹ ẹ̀wà.

Bẹ́ẹ̀ni ó máa ń harun tí mo bá ń sùn. Òrùn mi dà jú gidi gan ni. Ìdí tí ó ṣe dá bi pé ó ń rùn tí máa ń sùn ni, mo máa ń farabalẹ̀ sùn tí màá gbàgbé nípa gbogbo nǹkan tó ń ṣe mí tí màá ti ń sùn. Gbogbo nǹkan tó lè jẹ́ kí ta jí bí i fóònù bí i gbogbo pátá mo máa ń pa. Eléyìí máa ń jẹ́ kí, kí n sùn dáadáa.

Hmm. Ọṣẹ ń fún ìbẹ̀rẹ̀ tí òbẹ̀rẹ̀ yii Èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú ni wi pé mo fẹ́ mọ iṣẹ́ tí mò ń ṣe yìí gidi gan-an dé ibi tí màá ti máa gba owó láti orílẹ̀-èdè mi, tí màá sì wà ní orílẹ̀-èdè Nàìjíríà láti máa ń ṣe iṣẹ́. Ó ní àwọn iṣẹ́ ránpẹ́ kan tí mo fẹ́ kọ́ lórí ìtàkùn ayélujára.

Bẹ́ẹ̀ni o, orí máa ń fọ́ mi. Orí máa ń fọ́ mi tí mo bá di ṣiṣẹ́ gaaan, tí n bá di sinmi, orí máa ń fọ́ mi. Orí fi fọ́, mo sì ń ṣe nǹkan tó da. Kò gbọdọ̀ pẹ́ jù, tí o bá ti pẹ́ jù báyìí yóò di ǹkan míì ni, ara ni.

Ìgbà tí mo kẹ́yìn rin ìrìnàjò fún iṣẹ́ ni oṣù kan, ọti tó oṣù kan báyìí tí mo kẹ́yìn rin ìrìnàjò fún iṣẹ́. Ǹkan tí mo lọ ṣe fún iṣẹ́ nígbà yẹn ni pé mo lọ sí ìgbéyàwó, mo lọ sójú ilé iṣẹ́ mi ní ìgbéyàwó ìkan nínú wa. Mo rìnrìnàjò láti Ìlọrin lọ sí Èkó.

Batiri fóònù mi, fóònù mi ó máa ń lo wákàtí mẹ́jọ tibá ti, tì bọná tó bá ti gbaná sára títí tó pìn, ó máa ń lo wákàtí mẹ́wàá gbákọ̀.

Rárá o, rárá o, rárá o. Mi ò mọ bó a ti ń ka àwòrán ilé. Kọ̀npútà lè mí, lè mí ka ní ilé ìwé. Àwọn tó lọ kọ́ ìmọ̀ nípa ilé àti bí wón ṣe ń ya àwòrán, àwòrán ilé ló lè, ló lè ka àwòrán ilé, ló lè túmọ̀ rẹ̀

Ní ilé-iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́, gbogbo oṣù Kejìlá la máa fi ń sinmi. Ta bá ti wọ oṣù Kejìlá gbàrà báyìí, iṣẹ́ ti tán fún ọdún yẹn nìyẹn. Tí m bàá fẹ́ ṣe ìṣirò ìsinmi ọdún mi, mo ní ọjọ́, ọjọ́ mẹ́wàá lọ́na mẹ́ta.

Àwọn ìṣòro ní iṣẹ́ bí mo ṣe máa ń kojú wọn ni, màá farabalẹ̀, màá bára mi sọ̀rọ̀ pé ìṣòro eléyìí kò ní gba ẹ̀mí mi. Ọgbọ́n náà ni a dà sí. Ìgbà mí wa tí màá lọ bá àwọn alábáṣiṣẹ́ mi tí màá bá wọn sọ̀rọ̀, wọ́n fún mi ní àmọ̀ran.